Rárá, báwo ni ìgbéyàwó ṣe yí padà nǹkan tí a fẹ́ fi ṣe? Òní nǹkan tí mo fẹ́ ṣe ni pé kí n gba àwọn obìnrin ní ilé yìí tó bá ti jẹ́ ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ẹ fi máa ṣe ayẹyẹ nǹkan tí ẹ fẹ́ gbe lọ síbí ìwọ̀n yí tí màá ṣe nǹkan tí ẹ ṣe bá mi má gba àwọn obìnrin.